Báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi? Ẹ̀yin, ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tí ó dán mọ́rán. Bẹ́ẹ̀ ni, màá sọ pé ó jẹ́ ìbáṣepọ̀ tí ó dán mọ́rán nítorí pé èmi àti olórí iṣẹ́ mi á súnmọ́ra gidigidi gan. Bẹ́ẹ̀ ni, ìdí tí ìbáṣepọ̀ á fi sún mọ́, ó jẹ́ ìbáṣepọ̀ tó dán mọ́rán gidigidi gan.

Kí ni nǹkan tí mà ń ṣe láti tayọ sí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Oke, nǹkan tí mà ń ṣe ni wípé mo mà ń kọ́ ẹ̀kọ́ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ. Àwọn nǹkan tí mo nílò láti mọ̀ mo mà ń kọ́ si, bẹ́ẹ̀ ni mo mà ń kọ́ si. Mo mà ń fẹ́ láti mọ̀ si ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ nítorí náà mo mà ń ṣe ìwádìí èyí tí ó pọ̀ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ.

Báwo ni mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Gẹ́gẹ́ bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ní ilé yìí, mo máa ń ṣé, mo máa ń mú gbogbo nǹkan tí mo máa ń ṣe sí ìdánidúró. Mo máa ń make sure pé nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní àsìkò yẹn, mà á, mà á ṣe é ní kíákíá láti round up gbogbo nǹkan tí mò ń ṣe. Torí náà ní àsìkò ìparí iṣẹ́, mo máa round up gbogbo nǹkan tí mò ń ṣe ní àsìkò yẹn láti tẹ̀síwájú lọlé.

Ṣé mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata. Mo jẹ́ ǹkan tó fẹ́ràn oúnjẹ tó láta púpọ̀ nítorí pé ní ilẹ̀ tí mo ti wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a máa ń jẹ ata gidigidi gan. Ni bí mo fi fẹ́ràn ata nìyẹn nínú oúnjẹ mi bó jẹ́ ìrẹsì ni, bó jẹ́ ẹwà ni, bó jẹ́ ọbẹ̀ ni, mo fẹ́ kí ata máa pọ̀ nínú rẹ̀ gidigidi gan. Ìdí tí mo fi fẹ́ràn ata nìyẹn.

Èdè wo ni mo fẹ́ kọ́? Ókay, èdè tí mo fẹ́ láti kọ́ ni èdè Faransé. Èdè Faransé ni mo fẹ́ràn láti kọ́. Èyí tí à ń pè ní French. Bẹ́ẹ̀ni o, èdè tí mo fẹ́ kọ́ nìyẹn. Èdè French ló wù mí láti kọ́, nítorí pé mo nífẹ̀ẹ́ èdè náà. Mo, mo nífẹ̀ẹ́ bí èdè náà ṣe lọ. Bí ọṣẹ máa ń sọ, ó máa ń dùn mọ̀ mí. Èdè tí mo fi fẹ́ kọ́ nìyẹn.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ pẹ̀lú ìgbésí ayé mi? Óké, bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ pẹ̀lú ìgbésí ayé mi ní ilé yìí, mo máa ń fi àkókò lẹ̀ láti gbéra mi jáde. Bí ọjọ́ tó gbẹ̀yìn ọ̀sẹ̀, bí weekend, àsìkò yẹn mo máa ń gbé ara mi jáde. Mo máa ń fi àkókò lẹ̀ láti tún àwọn nǹkan ṣe tó jẹ́ ti ara mi wá, láti improve ara mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń, mo máa ń fi balance síi ní àárín yẹn.

Ṣé wọ́n ti fún mi ní ẹ̀jẹ̀ rí? Rárá o, mi ò gba ẹ̀jẹ̀ rí, wọn fún mi ní ẹ̀jẹ̀ rí. Bẹ́ẹ̀ ni, nítorí pé Ọlọ́run ṣe àbòbò mi, mi ò sí ní situation kan rí tí wọ́n ṣọ wí pé wọ́n fẹ́ fún mi l'ẹ́jẹ̀ tàbí wọ́n fẹ́ fún mi ní omi. Mo dúpẹ́ lọwọ Ọlọ́run, nítorí náà wọ́n o fún mi ní ẹ̀jẹ̀ rí.